Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi nítorí pé nǹkan tó dáa láti ṣe ni. Nítorí pé ẹni tó bá fẹ́ràn ayàn ló máa ń bá yàn jẹun. Ẹni tí kò bá fẹ́ràn yàn kò ní bá yàn jẹun. Nítorí pé ìfẹ́ ló ṣe pàtàkì jù. Torí náà mi láti mo fẹ́ràn kí máa pín oúnjẹ mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ àtàrà.

Tí ilẹ̀ bá ti ṣú, mo máa ń kọ́kọ́ sanra. Bá sanra tán máa a jẹun, tí bá jẹun tán máa lọ fọ́nu mi, màá wẹ̀, màá ṣàdúrà. Ti bá ṣàdúrà tán, màá gbé fóònù mi, màá tẹ̀ fún ìgbà díẹ̀. Bá tí tẹ̀, bá tí tẹ̀ mí lọ́rùn, màá wá lọ sùn.

Tí mo ti kó tó bí ọ̀sẹ̀ kan tí mo ti lọ sí ọjà. Torí pé tí bá lọ sí ọjà mi máa ń ra ohun kan tó bá ti máa nílò láti lò, màá rà á lẹ́ẹ̀kan náà. Nítorí ẹ̀, mi ò kí n fi bẹ́ẹ̀ lọ sí ọjà ní oríkorí. Torí pé ohun kan tí bá fẹ́ lò mo sì máa rà á. Ǹkan ohun kan tí máa fẹ́ lò fún ọ̀sẹ̀ kan, màá rà á lẹ́ẹ̀kan náà.

Lọ́sọ̀ọ̀sẹ̀ mo máa ń ṣe data fifteen gig ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ tí máa ń lò tó rí pé máa ń lo data dáadáa, máa ń lo data púpọ̀ mo sì máa ń ṣe tó fifteen gig lọ́sọ̀ọ̀sẹ̀.

Tí n bá rí pé èti mo ló tẹ́lẹ̀, ó sì ní àbàwọ́n kan àbí méjì lára, màá rà á mí. Àmọ́ tí kò bá ní àbàwọ́n kankan lára, mi ò ní rà á mí. Àbàwọ́n tó bá ní máa fàa òkúnfa pé mo fẹ́ rà á mí, àbí mi ò ní rà á mí. Nkan tó fàa gọ́ńgọ́ńgọ́ńgọ́ńgọ́ńgọ́n ni ẹ́.

Ah! O ti pẹ́ mo ti fẹ́ lọ wo eyin mi o. A ti tó bí ọdún mẹ́rin tí mo ti kẹ́yìn lọ wo eyin mi. Mo mọ̀ pé kò dára tó pé ọ̀sẹ̀ mẹ́ta mẹ́ta lo ye ká máa lọ wo eyin, àmọ́ ìlú tí mo wà ò fàyè gbáyẹn. Ẹ̀, ìgbà mí gàn ẹ tí e ti rówò jẹun. Ìgbà mí ẹ ti rowò ṣe nǹkan kan.

Mo mọ ba ti ń wẹ̀, bi emi tí màá n wẹ̀, màá kọ́ko bẹ́rẹ́ pẹ̀lú orí, màá kọ́ko fọ ojú mi, fọ orí mi, fọ ọrùn mi, màá wa bọ́ sí apá mi méjèèjì àti abìyá mi, màá fọ ara mi tó kù, lẹ́yin na máa fọ abẹ́ mi, ẹ tin bá ń fọ abẹ́ mi tán, màá bẹ́rẹ́ pẹ̀lú tán mi àtẹ́sẹ̀, mo se máa ń wẹ̀ ni gbogbo igba nìyẹn.

Ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé ó rọrùn, ó nílò láti ṣe pẹ̀lú iṣẹ́ teeyan báa ń ṣe. Wọ́n wípé iṣẹ́ tó fàyè gbà, tó fàyè gbà keeyan ní ìsinmi púpọ̀ ni ó máa ń rọrùn. Àwọn ni wọ́n wípé iṣẹ́, wọ́n wípé gbogbo ìgbà wàhálà ni. Iye ọ̀ le nì ìsinmi láti ṣe ìgbésí ayé rááárárá ni, à tọ́

Mo bá ti ń fọn dáadáa, màá ṣe é ní gbogbo ìgbà. Àgbà mi títí mo wà kékeré ni mo ti máa ń ṣe é. Lẹ́sẹ̀ tí mo bá rà á títí tí mo fi dàgbà. Tí mo bá ti ń fọn dáadáa. Ìgbà mìíràn ta bá fẹ́ fọn nílé, èmi, èmi máa, máa ṣe é, èmi máa ṣe é.

Màá sùn lọ́sàn-án torí pé iṣẹ́ tí màá ń ṣe iṣẹ́ alẹ́ ni. Torí náà mo máa n gbìyànjú láti sùn lọ́sàn-án. Amọ gbogbo ìgbà kọ ní ma n ráyè sùn lọ́sàn-án, àmọ́ mo ma n fẹ́ràn láti máa sùn lọ́sàn-án torí pé mo máa n wá níta mójú ni, mi ò kì n sùn. Oorun ọ̀sán yẹn ó ṣe pàtàkì gan-an fún mi.

Mo jẹ́ ènìyàn tó máa ṣe ètò ǹkan dáadáa, máa ṣe ètò kan ní gbogbo ìgbà. Ki ètò nǹkan ṣe pàtàkì, o jẹ́ nǹkan tó ṣe pàtàkì kí èèyàn máa ṣe, kí ó máa ṣe ètò ó dára dáradára. Ẹni tí ó bá ń ṣe ètò, nǹkan tó bá wá ṣe kò ní dà.

Ìdárayá mi, mo fẹ́ràn láti máa wo eré agbá bọ́ọ̀lù. Eré agbá bọ́ọ̀lù ni mo fẹ́ràn jù láti máa fi ṣe eré ìdárayá torí pé ó dá láti wo.

Mo fẹ́ oúnjẹ tó ní ata. Tóri pé ata dà, mo máa ń jẹ́ kí ó jẹ lọ́ lenú. Tí ó bá ṣá ta inú oúnjẹ, kò ní lọ́ lọ ní ẹnu mi. Wọ́n dẹ̀ pa òwe kan ní, ní èdè mi pé ẹni tí ò bá jẹ ata, ẹnu yẹpẹrẹ ni. Ẹni tí ó bá kín jẹ ata, ẹni yẹpẹrẹ ni. Ó nílò láti sọ pé ata da fára, ó sì máa ma ara ṣe gírí.

Gbogbo ojúmọ́ ni ọjọ́ tuntun máa ń jáde láti ọ̀dọ̀ ọ̀dọ̀ mí, tí gbogbo ojúmọ́ ni máa ń ṣe nǹkan tó ṣe é jẹ torí pé kò sí àsìkò láti dúró láti máa wò, ṣùgbọ́n láti kó bá ti wá bá yí iṣẹ́ ni. Torí náà gbogbo gbà ojúmọ́ ni ọjà tuntun máa ń jáde.

Mo máa ń fi tùrà rí àmọ́ gbogbo ìgbà kọ́ ni mo máa ń fi tùrà rí. Boya lálẹ̀ tí n bá fẹ́ sùn, mo lè fin tùràrí àbí ti nbá fẹ́ ṣe àdúrà, mo máa ń fin tùrarí. Àbí tó bá jẹ pe mo n reti àlejò kan àbí méjì tí mo dẹ fẹ́ kí gbogbo agbègbè mi máa ní òórùn tó dára, mo máa ń fi tùràrí.

Èdè tí mo fẹ́ kọ jẹ́ èdè French. Mo fẹ́ràn èdè náà torí pé ó dùn létí, ó dẹ̀ ṣé, tó dẹ́ jẹ idi kan tí ó jẹ́ pé gbogbo ibikíbi ní àgbáyé yìí wọ́n tó máa n sọ èdè náà dáadáa, tí ó máa tún jẹ́ kí ó rọrùn láti máa travel. Ó máa jẹ́ kí ìrìn àjò lọ sí ibikíbi lágbàáyà, lágbàáyé kó rọrùn fún ẹeyan.

Orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan, tí ń bá sùn dáadáa, tàbí tí bá ṣe àṣẹ iṣẹ́ àṣejù. Nígbà tó bá yẹ kí n dáwọ́ iṣẹ́ dúró, tí mo bá dà dúró, tí ó bá pẹ́ ju bó ṣe yẹ lọ, orí máa ń fọ́ mi. Orí fọ́ kò ṣe ń jẹ́ ń kọ́ tí ó dára. Kò dáa kó rí máa fó'yàn loórekoóre. Bí ó bá ń pọ̀jù, ó máa ń fa ńǹkan mi sára èèyàn.

Àkókò tí màá ń lo sùn ó ní ṣe pẹ̀lú bó ṣe bá rẹmi sí. Bí ó bá rẹmi dáadáa, ìgbà mí mo lè su fún wákàtí mẹ́rin àbí márùn-ún. Mo mọ̀ pé ó yẹ kí màá sun jù bẹ́ẹ̀ lọ, àmọ́ iṣẹ́ ò jẹ́. Tori ni ìgbà mí mo lè kúrò, dáwọ́ iṣẹ́ dúró ní ago mẹ́fà láàárọ̀. Ki n tó déle bí ago méje, kin tó sùn bi ago mẹ́jọ. A máa jí bí ago mẹ́ẹ̀sán àbí mẹ́wàá àbí ó pẹ́ ju ago méjìlá. Mo ti jí mo ti bẹ̀rẹ̀ sí ní ṣe eleyi, ṣe eleyi, ṣe eleyi. Ìle tunti ṣú, nkan to faa niyen.

Ìgbà tí mo rí ìrìn àjò fún iṣẹ́ kẹ́yìn ní ọ̀sẹ̀ tó kọjá ní ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá, mo ní láti lọ sí ìlú mi. Mo ń ba won ṣiṣẹ́, àmọ́ iṣẹ́ náà kò i ṣiṣẹ́ púpọ̀ torí ọjọ́ yen na ni mo parí iṣẹ́ tí mo parí ohun kan tí mò ń ṣe.

Ọjọ́ Ajé mo fẹ́ràn jù torí pé ọjọ́ Ajé mi ò kí ń fi bẹ́ẹ̀ lọ sí iṣẹ́, lọ ṣiṣẹ́ torí pé ọjọ́ Ajé àwọn èèyàn ò kí ń pọ̀ rárá níta àwọn tó máa lọ ibiṣẹ́ máa lọ ibiṣẹ́ àwọn tó fẹ́ ṣiṣẹ́ wọ́n ò kí ń ráyè wá ṣe fàájì níta, tí máa ń fọjo naà máa ń fi sinmi àmọ́ gbà ọjọ́ tó kù nínú ọ̀sẹ̀ máa fi lọ ṣíbí iṣẹ́, màá fi jáde, màá fi wá owó jáde.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ òun ni cyber security. Torí pé ó jẹ́ nǹkan lára nǹkan tí ó je pé AI ó máa le fún wa láti ṣe. Àmọ́ gbogbo coding, gbogbo àǹkóò code, àǹṣè website, àǹṣè gbá, àǹṣè òwò gbogbo ẹni AI máa ṣe nírọ̀rùn nígbà àìṣẹ́jú tó kò pẹ́ rárá rárá AI ṣe gbogbo. Àmọ́ cyber security AI náà lè ṣe, àmọ́ kò le dàbí tí ènìyàn bá ṣe. Bí ẹ ló jẹ́ pé èyí tí mo fẹ́ kọ́ nìyẹn.

Èmi máa ń gbìyàn láti lo gbogbo àkókò tí bá lè lò pẹ̀lú ẹbí mi, torí pé ẹyẹ ọmọ ìgbà tó yẹ pé àkókò tí a máa lò pẹ̀lú wọn gbẹ̀yin ni ẹ́. Ní ìjọ̀ náà mi máa ń gbìyànjú láti lo gbogbo àsìkò tí bá lè lò kí ó ní di àbí dáṣẹ́ dúró, kí ó ní di iṣẹ́ lọ́wọ́ láti lò pẹ̀lú wọn.

Rárá o, mi ò tíì ṣe rí. Nítorí pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé ojú máa ti di ti mi. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo ní ìtìjú. Láti bèrè ǹkan n gbà mi ó máa ń ṣe mi bákan lára láti bèrè. Nítorí náà mi ò kí n. Mi ò bèrè rí. Torí ó máa ń ti mi lára láti bèrè.

Gbogbo àwọn èèyàn ni ó ní ìwà tiwọn lọ́wọ́. Àwọn kan wà tí ó jẹ pé tí won bá sọ̀rọ̀ díẹ̀ fún wọn, wọ́n máa tètè múṣẹ́. Àwọn kan wà to je pẹ̀ ọ̀lọ́gbọ́n ni wọ́n tó ń ṣe bí òmùgọ̀, ó dè ni bò se jẹ́. Torí náà, àwọn aláṣọ ló máa ń sọ fún ọmọ tó máa gbọ́n, tó máa mu jẹ ti o mo lílò ṣe pẹ̀lú bó oníkálukú bá ṣe rí ní máa ṣe bá wọn lò. Tí ó bá jẹ́ ire pé tí bá sọ̀rọ̀ fún wọn, wọ́n máa gbọ́, wọ́n máa lọ́wọ́ tó rọ̀. Ọmọ ẹbí ẹ̀gbọ́n tí ó bá pariwo tí ó bá farayà, wọ́n ni gbọ́nkọ́ tó ń sọ ni. Ọwọ́ líle ni a máa fi mú àwọn ọmọ ẹbí yẹn.

A ó nílò láti ṣe pẹ̀lú bí iṣẹ́ bá ṣe rí. Mi ò kí ń fúnra mi ní pe ọ́jọ̀ báyìí ni mo fe fi sinmi nínú ọdọdún. Ìjọ́ tí ó bá ti ṣiṣẹ́ ni màá fi ń sinmi. Tọ́ri iṣẹ́ bá wà, mi o kò, kó jẹ́ weekendi, weekday oo, tí ó kọjá tí iṣẹ́ bá ti wà, ni màá lọ ṣe, àmọ́ ọjọ́ tó bá ti ṣiṣẹ́, ìsinmi ni ẹ.

Mó fẹ́ràn láti máa lọ sí etí òkun dáadáa dáadáa nítorí pé ó ní bíi, ó ní àwọn atẹ́gùn kan tó máa ń fẹ́ ní etí òkun torí pé òun ò lè rí níbi ìbòmi ju bẹ́ẹ̀ lọ. Atẹ́gùn tó jẹ pé kò máa jẹ́ kí ara èèyàn máa búrẹ́wà síi. Ẹyọ inú ọya máa tún ara ẹ̀yàn sì dá ṣááká.

Mo mọ àwọn ará àdúgbò mi dáadáa. Kódà gbogbo wọn ni máa ń bá sọ̀rọ̀, gbogbo wọn ni máa ń bá ṣe ọ̀rẹ́. Tí a bá ríra wa, a máa ń kí ra wa, a máa ń bá ara wa sọ̀rọ̀. Wọn máa sọ fún mi bí ọjọ́ ti e ṣe lọ, emi náa a sọ fún bí ọjọ́ tí emi náà ṣe lọ. A tu máa ṣeré, a tu máa mú inú ara wa dùn. Torí ẹ, ó dá kí èèyàn ní ìbálòpọ̀ tó dá pelu ará àdúgbò rẹ̀.

O máa tó bí wákàtí mẹ́rin, sí márùn-ún ni mo máa fi wojú ibojú ni ojojúmọ́. Nítorí pé iṣẹ́ tí mò ń ṣe, bi o ṣe rí niyẹ́n. Nkan tí iṣẹ́ tí mò ń ṣe fàye gbà niyẹ́n. Tí o bá jẹ pé iṣẹ́ tí mò ń ṣe kò fààyè gbà ni, mi ò ní máa wo lojójúmọ́ bẹ́yẹn.

Mo nílò láti ṣe pẹ̀lú ibi tí bàá ń lọ. Bí i pé ibi tí mò ń lọ ni ibi tó fàyè gbàá, mo máa wọ̀, àmọ́ tí bá yí pé ibi tí kò fàyè gbàá ni, mi ò ní wọ̀ rárá ni. Àmọ́ mo fẹ́ràn láti máa wọ lẹ̀ kọ̀ọ̀kan, àmọ́ kò máa pọ̀ jù. To jẹ wọ́n bá ti pọ̀ jù bẹ́ẹ̀ yẹn kò kì í dáa mọ́.

Lẹ́ẹ̀kọ̀kan máa ń ṣe láti lé, tí bá rí pé mo ní ìṣe tí ó gba pé mo lè ṣe wá láti lé ni, màá ṣe láti lé. Àmọ́ tí kò bá ń ṣe nǹkan tó gba láti ṣe láti lé ni, kò ní ṣe láti lé. Mo nílò láti ṣe pẹ̀lú irú iṣẹ́ tí mo bá ń ṣe lọ́wọ́lọ́wọ́.

Ìgbà tí ọjọ́ bá rọ̀, màá wà nílé, màá ma sinmi, mo le máa dáná nǹkan tí n màá jẹ, àbí kí n wá ǹkan ohun kan àbí méjì tí màá ṣe, màá fi le dá wọlé bí mo ṣe máa ń ṣe niyen.

Ó ní ṣe láti nu ilá ti ṣe pẹ̀lú ibi tó bá ti ṣẹlẹ̀. Bá jẹ́ ibi tí ẹ pé mo lè wọ ọgbọ́n dà sí ni, mo lè ra àwọn ọgbọ́n dà sí. Àmọ́ tó bá jẹ́ ibi tí ẹ pé ọgbọ́n ò ṣe é dà sí, mo máa láti gbin nǹkan abẹ́ méjì tí máa ràn mí lọ́wọ́ tí a fi máa kúrò níbẹ̀.

Rántí gbá ti wà ní kékeré tí a lọ sí, sí ẹ̀gbẹ́ omi tí a máa ń gun ẹṣin. Rántí torí pé ẹṣin tí mo fẹ́ gùn ó gbé mi ṣubú dáadáa kọ́kọ́, ó tun gbé mi ṣubú ní ẹlẹ́ẹ̀kejì, lgbá to wa di ẹlẹ́ẹ̀kẹta ni mo máa di mu lọ́run. Àwọn èèyàn tó wà ní ibẹ̀ wáa rerìn wí pé "àá, e ṣe máa di ẹṣin mu lọ́run". Ǹkọ́ tí mo ràn, ìgbà kan tí mo rántí máa mọ̀ wá kékeré ni yẹn.

Máa rán àwọn èèyàn lọ́wọ́ bí mo, bí mo ṣe bá lè ṣe gẹ́gẹ́ bí i paápọ̀ mi bá ṣe ká. Ìgbà mí owó ni màá fi rán àwọn èèyàn lọ́wọ́, ìgbà mí oúnjẹ ni, ìgbà mí ọ̀rọ̀, ọ̀rọ̀ àti bíbáyẹnsọ ọ̀rẹ́ màá fi rán àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n ní ṣe, wọ́n ní ń dùn láti ṣe pẹ̀lú bí, bí agbára mi ṣe bá ká àti ki ọ̀tẹ́ yín náà bá ní dùn láti kókun yẹn.

Oṣù tá bímì ni oṣù kẹwàá tó jẹ pé wón ń pè ni October. Òun ni a bí mi. Oṣù October jẹ́ oṣù kan tó jẹ́ pé àwọn èèyàn ńlá ńlá la máa ń bí sí oṣù náà. Ó sì jẹ́ oṣù tó gbẹ̀yìn ká tó máa wọ àwọn ember month. Ó dẹ̀ tún jẹ́ oṣù kan tó jẹ́ pé according to astronomy, oṣù Libra ni. Libra dé ni the best zodiac sign. Torí pé àwọn Libra wón ní sùúrù gan-an.

Mo máa ń ṣere idani ni dáadáa, àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa ń ṣe. Nígbà tí n bàá rí ààyè láti ṣe ni máa ń ṣe. Ìgbà mí dẹ́ kẹ̀re, ó máa wù mí ṣe àmọ́ kò ní ṣáyé láti ṣe. Ìgbà mí dẹ́kẹ̀re kò ní wù mí ṣe, ayé de máa wà láti ṣe. Ti wọ́n ní àwọn nǹkan tó wà pẹ̀lú ẹ pọ̀ gan.

Mo ti ṣe díẹ̀ tí mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi. Àmọ́, mo pàdé wọn ní àìpẹ́ ní ìgbéyàwó ọ̀rẹ́ mi kan tó ṣe ìgbéyàwó. So gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá gbogbo wa lọ wá síbẹ̀ kí a wá ṣe, kí a wá bá ṣe ìgbéyàwó rẹ̀

Mi ò kì í nu ara mi o. Torí mi ò rí ìdí láti fi má nu ara mi. Mi ò rí pé ó ní ì-- ó ní-- ẹ, ó mú ọ̀pọ̀lọpọ̀ kankan dá ní láti má nu ara èèyàn. Torí kí ni, kí ni ẹ̀yan fẹ rí gba n bẹ ní kí eyan ma na ara èèyàn? Kò sí. Ẹ kan má fi iya jẹ ara ẹ ní.

Nǹkan tó máa ń mú mi yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀ nì nkan mẹ́ta ni màá ń wò lára wọ́n. Bo bá ṣe ń ṣiṣẹ́ sí, bo bá ṣe ní òótọ́ sí, àti bí wọ́n bá ṣe ń múra dáadáa sí, torí pé irin ni sí, ni ìsoni lọ́jọ́. Tí àwọn mẹ́ta yẹn bá ti wà lára wọn dáadáa, màá mọ̀ pé eleyi mo lè bá eleyi ṣiṣẹ́. Àmọ́ tí àwọn mẹ́ta yẹn ò bá pe síwon lara ma mo pé eleyi mi ò lè bá eleyi ṣiṣẹ́ o.

O ni láti ṣe pẹ̀lú bí ibẹ̀ bá ṣe rí. To bá ye pé oru wà ni, mi ò ní faṣo bora o. Àmọ́ to bá jebpé ìgbà òtútù ni, tòtútù ń mú-- ẹh ẹh, mo lè fi àṣọ bóra. Àmọ́ ìgbà tó bá pọ̀ jù, mi ò kí ń fi bẹ́ẹ̀ faṣo bora torí mo ń jẹ́ eǹikan to jé pé orun máa ń mú mi gbogba ni. Ẹ̀ẹ̀kọ̀kan, òtútù máa ń mú mi ẹ̀ẹ̀kọ̀kan.

Mo máa ń gba email àìwúlò dáadáa. Email máa ń bọ́ sí junk, email máa ń bọ́ sí spam, email ìdẹ́kẹrẹ, ó kàn máa wọlé síbi ìbí tí email tó rẹ pàtàkì máa wọlé sí. Torí ń t'ori ẹ, òorekoore ní o máa ń láti máa wo email e. Àwọn tí ó bá wúlò ó máa di lí tẹ́ ẹ, wọn máa gbọn yín. Àwọn tó bá wúlò wọn máa fi í lẹ̀, kán máa ṣiṣẹ́ lórí nkán tí èèyàn lè ṣe ní àìjẹ́bẹ̀ yen email, á kàn máa kún, máa kún, máa kún gbogbo ìgbà ni.

Èmi máa ń bá awon èeyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Àmọ́ ni gbogbo ìgbà kọ́, ẹ̀ẹ̀kan kan ni. Tí ó bá wá sí mi lórí láti lò, màá lò. Tí ó bá lọ wá sí mi lórí láti lò, mi ò ní lò. Tí ó ó depend lórí bí, bí ó bá ṣe rí lára mi ni. Àmọ́ n gbogbo ìgbà kọ́ ni màá ń lò ẹ̀ẹ̀kan kan náà ni màá ń lò.

Imọ́lẹ̀ ìrọ̀lẹ́ máa ń rẹwà gan ju ìmolẹ̀ òwúrọ̀ lọ. Ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ o máa ń rẹwà, ó máa ń jẹ́ kí inú ẹyàn dùn, ó máa ń ní nǹkan tó ń pè é ní, ó máa ń mú nǹkan tó máa ń fún yan ni idùn nù. Mo, mo, mo fẹ́ràn ìmolẹ̀ ìrọ̀lẹ́. Mo mọ̀ pé ilẹ̀ ti ń ṣú ni yẹn, mo fẹ́ràn e ju ìmọ́lẹ̀ òwúrọ̀ lọ.

Mo ga, gíga tí mo ga ó jẹ́ six feet two inches, 6.2 ni mí mo ṣe ga sí níyẹn. Ma mọ̀ mí mọ bó ti ń sọ ní èdè Yorùbá, ni mọ́ feet ní èdè Yorùbá, àmọ́ gíga mi 6.2 feet ni.

A máa ń ṣètọ́jú ọjà dáadáa, torí pé tí ń bá ṣètọ́jú ọjà kò ní ṣe wò, kò ní ṣe, kò ní ṣe é ṣe dáadáa. Tọ́jú àwọn ọjà ó ṣe pàtàkì gan ni. Kí èyàn máa tọ́jú ọjà, torí itọju jú ọjà ló máa ń jẹ́ kí àwọn oníbàárà máa wá.

Ìpolówó tí mà ń lò ní ẹnu sẹnu, kí ènìyàn sọ fún ènìyàn tàbí kí ń fi sórí social media. Àwọn ǹkan tí mo máa ń fi ṣe ìpolówó nìyẹn. Mo sì fẹ́ lo àwọn ètò kù, mo fẹ́ lo àti i tí, tí wọn máa ń ná owó láti ṣe, àmọ̀ mi ò tí bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ́.

Mo máa ń fi ìpara sára, àmọ ìgbà tí bá rọ̀tí ni máa ń lo. Ìgbà ti o dé pọ̀ jù mi ò kí ń fi bẹ́ rántí láti lo ìpara. Mo lè ra ìpara kí n má lo ìpara ní ọ̀sẹ̀ kan àbí ọ̀sẹ̀ méjì. Gba tí mo rántí pé mo máa ra apara kan máa tún lo fún ọjọ́ méjì àti mẹ́ta kan. Patí a máa tún gbàgbé. Ọ̀pọ̀ tó fà ní ẹ.

Mo máa ń jẹ oúnjẹ tó kù, mo máa ń jẹ́ torí pé níbi tí mi mo ti wà kò da kí èyàn máa jẹ́ kí ó jẹ́ ṣòfò, kò sí ń ṣe nnkan tó da. Nítorí náà mo máa ń jẹ oúnjẹ tó kù tí ó bá ti bàjẹ́, tí bá ṣe dá mo máa jẹ ẹ́. Àmọ́ tí bá jẹ́ pé oúnje tí ó ti bàjẹ́ ni mi ò ní jẹ ẹ́, máa dànù ú.

Mo ní í ṣe pẹ̀lú ẹni tí ń bá ṣẹ́, bí mo bá gbẹ ẹni tí ń bá ṣẹ́ tí bá bá sọ̀rọ̀ ni, ẹni tí ẹ̀kú sí mọ̀ mi dáadáa tí bá bá sọ̀rọ̀ tó máa gbọ́, màá bá sọ̀rọ̀, màá jẹ́ tọro afọríjin lọwo ẹ̀. Àmọ́ to ba je pe eni to je pe mo mọ̀ pé a fi bẹ sọ̀rọ̀ dáadáa, mo lè ra, mo lè wá ẹ̀bùn kan fún un kí n máa fi yẹ ẹ̀bùn yẹn kí i fi bẹ ẹ wípé kó má pinu.

Aago mẹ́wàá ni mo ṣètò agogo ìjí mi. Àmọ́ bó bá kọ́ ni wọ́n máa ń jí mi, ìgbà mí ó máa dún, mi nígbọ́ torí oorun yen áti gbé mi lọ. Ìgbà mi mo dẹ̀le jí kí irun tó dún tó, kò sí bákan meji nì.

Mo máa ń gba mọ àwọn ènìyàn, bó ṣe yẹ kó ṣe gbà, a máa ń gbà dáadáa. Ti bá a ń náa wọ́ sí wọn, wón sì máa ń náa wọ́ sí mi. A tun máa fọwọ́ bọ́wọ́, a dẹ̀ jo máa shake. Bi mo se máa ń gba ọwọ́ àwọn ènìyàn níyẹn.